Mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Kẹ̀kẹ́ bí, machine kékeré tí wọ́n máa ń wà, tí àwọn ọmọdé máa ń wà. Kẹ̀kẹ́ oni ẹsẹ̀ mẹ́ta wà, kẹ̀kẹ́ oni ẹsẹ̀ méjì wà. Àti ìgbà tí mo ti wà kékeré ni mo ti ń gun kẹ̀kẹ́. In fact, mi ò gun kẹ̀kẹ́ oni ẹsẹ̀ mẹ́ta rí, torí daddy mi ò bá mi ra kẹ̀kẹ́ rí. Àmọ́ kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ méjì yẹn, òun ni mo fi kọ́ kẹ̀kẹ́. Nígbà yẹn wọ́n a máa dì mí mú lórí kẹ̀kẹ́, màá máa wà, màá máa wà, màá ṣubú. But with time, mo wa mọ kẹ̀kẹ́ gùn. Tó jẹ́ pé títí di isínyí, kò sí kẹ̀kẹ́ tí mi ò le gun, so, máa gun kẹ̀kẹ́ dáadáa.

So ọjọ́ ìbí èèyàn ni birthday. Bá wa ṣe ń ṣe ọjọ́ ìbí níbíyi, a mú ọjọ́ ìbí so serious bẹ́yẹn. Ẹni tó bá lówó ló máa ń ṣe, ló máa ń ṣe party ọjọ́ ìbí. So bá ṣe ń ṣe especially àwọn ọmọdé, tí wọ́n bá fẹ́ ṣe ọjọ́ ìbí ọmọdé, ọdún kan, tí ọmọdé bá ti pé ọdún kan, tí wọ́n bá fẹ́ ṣe ọjọ́ ìbí ẹ̀, àwọn òbí ẹ máa ń wà very, very-- wọ́n máa ń tiraka torí iyen wà very significant. So a máa bá ọmọ yen, a máa bá make cake. Bíi tìtemi, báyi mo bá ọmọ mi, mo bá ṣe cake, mo bá ra àwọn drinks àti snacks àti oúnjẹ ti a pín fún àwọn èrò. So the best thing ni pé, tí a bá ti ń ṣe ọjọ́ ìbí fún ọmọ kékeré, àwọn ọmọ kékeré náà là máa ń invite. So àwọn ọmọ kéékèèké àdúgbò ti won ti dàgbà, ti won ti at least àwọn ọmọ ti won ti, bíi from three years to ten years là máa ń invite. Wọ́n wá bá ọmọ yẹn yo ayọ̀, wọ́n wáa bá ṣe, ayọ̀ ìdúnún. So ti won bá ti pè wọ́n, nǹkan ti won máa ń ṣe ni pé wọ́n a bá ọmọ yẹn, wọ́n á ba kọrin happy birthday to you, wọ́n a bá ya photo, wọ́n á tún, tí a bá ti wá ń play orin, wọ́n á máa jó, wọ́n á máa jó. Ọmọ yẹn náà tó bá ti pe ọmọ ọdún kan, a ti máa dúró. Àwọn ọmọ ìmí gan wọ́n á ti máa le gbésẹ̀ àti máa rìn. So tí orin yẹn bá ti ń play, tí àwọn ọmọ kéékèèké wọ̀nyẹn bá ti ń jó, òun náà a máa bá wọn mi ara díẹ̀díẹ̀. So bá ṣe ń ṣe, àwọn bá ṣe ń ṣe, ìsọmọlórúkọ nìyẹn níbí. I mean bi a se n se ojo ibi ọmọ niyen nibi ibi yi.

Bí èmi ṣe ń tọ́jú ẹni tó bá ń ṣàìsàn nílé, bí mo ṣe wà á nísìnyìí. A ní pé ìyàwó mi ara è ò yá, ó wà nílé. Mo máa, mo máa gba excuse níbi iṣẹ́, mi ò ní lọ ibi iṣẹ́. Màá make sure pé mo tọ́jú ìyàwó mi, màá make sure pé mo tọ́jú enìyẹn. So nǹkan tí mo máa ń ṣe ni pé àwọn òògùn tí enìyen ń lò, màá make sure pé ó lò ó ní déédé. Tó bá, t'a bá tí jí láàrò, màá make sure pé mo, mo help enìyen kó brúshì ẹnu è tó bá ti fọ ẹnu ẹ̀, màá wá oúnjẹ tó máa jẹ bí ògì. Torí ògì ni àwọn ẹni tó bá ń ṣàìsàn máa ń like àti máa mu. So màá ba pò'gì. Tí n bá ti ba pò'gì yẹn, màá wá fún un ní òògùn ẹ̀ ní àárọ̀ yẹn. So tí mo bá ti fún ní òògùn ẹ̀ ní àárọ̀, màá ba gbé omi kaná tó máa fi wẹ̀ àbí kí n fi nu ara ẹ̀. To, báa ṣé ń ṣe nìyen títí tí enìyen á fi wá jingíri, tí ara è á fi tun, tí ara è á fi dá. Enìyẹn ò ní máa ṣiṣẹ́, àṣepara nílé mọ́. Gbogbo àwọn iṣẹ́ ilé èmi la máa bá ẹnìyẹn ṣe é. So mo ń sọ gbogbo eléyìí ní ìgbà tí ara ìyàwó mi ò yá. Èmi ló ń bá ń ṣe gbogbo iṣẹ́, èmi ló ń s'oúnjẹ, èmi ló ń lọ sọ́jà lọ ra nǹkan. So, irú iṣẹ́ tí mo máa n bá ẹni tí ara è ò bá yá se nìyen. Bí mo n sé n tójú won nìyen.

Gíga mi lórí mítà bí one point six mítà ni, one point six mítà. Èhn òun ní, òun ní gíga mi. Èmi ò ṣe bẹ́ẹ̀, èmi ò ṣe bẹ́ẹ̀ ga, mi ò dé kúru, mo kàń wá average, average height ni mo ní. So gíga mi ò kò tó kò tó one point six something, either one point six five ni gíga mi àbí one point seven.

Mo máa ń sinmi láàárín ọjọ́ iṣẹ́ dáadáa torí òṣìṣẹ́ ìjọba lè mi. Mo máa ń sin bí èní báyìí mi lọ sí ibi iṣẹ́. Àná mi ò lọ sí ibi iṣẹ́. Monday nìkan ni mo lọ sí ibi iṣẹ́. Kí n tó tún lọ sí ibi iṣẹ́, ó tún di Friday. So ọjọ́ mẹ́ta ni mo máa ń sinmi láàárín ọjọ́ ibi iṣẹ́, láàárín ọjọ́ ibi iṣẹ́. So torí nǹkan tó fà á ni pé, eh, tẹ́lẹ̀ ojoojúmọ́ ni mo máa ń lọ ibi iṣẹ́ o. Kì í ṣe pé bí àwọn òṣìṣẹ́ ìjọba ṣe ń ṣe nìyẹn o. Àmọ́ ìgbà tí ìjọba Tinubu yìí ti dẹ̀, tí owó petrol ti wọn, tí owó ọkọ̀ ti wọ́n, tí owó oúnjẹ ti wọn, tí gbogbo ti wọn, ni a tí manage bí a sé wá ibi iṣẹ́. So àwa ṣe timetable ni ní ọ́fíìsì wa. Àwa ta jẹ́ ICT staff nínú department ti tiwa. Àwọn other staff náà wọ́n ṣe títí wọn náà nínú department tití wọn. So bí àwọn èèyàn méjì méjì la máa wá ibi iṣẹ́ ní ọjọ́ kọ̀ọ̀kan. Èè o fi tí madam wa tìẹ wá fi ka nísìí pé kí gbogbo wa ká máa wá sí ibi iṣẹ́ ní ọjọ́ Monday àti ọjọ́ Friday. Dẹ̀ àwọn junior staff tó bá ti wá ní Monday àti Friday wọn lè máa wá mọ́. While àwọn senior staff tó bá ti wá ní Friday àti-- Monday àti Friday, wọ́n tún wá ọjọ́ kan sí tí wọ́n a máa wá. So títí ti wọn kó pé ọjọ́ mẹ́ta nínú ọ̀sẹ̀. So èmi, although wọ́n ṣẹ̀ṣẹ̀ promote mi sí senior staff. Ehen. So àwọn staff mi, àwọn colleague mi mẹ́ta yòókù gbogbo wọn senior, senior staff ni wọ́n. So àwọn ló máa wá ibi iṣẹ́ ní ẹ̀ẹ̀mẹ́ta nínú ọ̀sẹ̀. Èmi ẹ̀ẹ̀méjì ni mo máa ń, ni mo máa ń lọ. So ọjọ́ mẹ́ta ni mo ní láti sinmi láàárín ọjọ́ iṣẹ́ nínú ọ̀sẹ̀ kan.

Ẹ̀rọ̀jà oúnjẹ kan tí mo fẹ́ sọ, òun ni àwọn small chops. Àwọn small chops tí a máa ń rà tẹ́lẹ̀ nísinyìí, tí a máa ń rà ní páàkì kan, tí wọ́n ṣe páàkì kan ní five hundred, five hundred ni wọ́n máa ṣe páàkì kan. Nínú páàkì yẹn, spring roll ẹyọ kan máa wà níbẹ̀, samosa ẹyọ kan máa wà níbẹ̀, puff méjì máa wà níbẹ̀ pẹ̀lú ẹran díndín ẹyọ kan máa wà níbẹ̀. Mararun yẹn jẹ́ five hundred àmọ́ níìsín three thousand naira ni, three thousand naira. So tẹ́lẹ̀ tí a bá fẹ́ ṣe meeting tí wọ́n ni kan order small chops bi sixty wa fún àwọn tọ má wà meeting yẹn torí aki to sixty nígbà mi ta má wà bi iṣẹ́. Àmọn wọn kọ̀ máa order fún sixty torí kò le lọ kárí. So tí wọ́n bá ti order fún sixty yẹn, five five hundred times sixty yẹn thirty thousand ni nígbà yẹn àmọ́ níìsín three three thousand ni. One five five three three thousand times sixty yẹn níìsín wa jẹ́ one hundred and eighty thousand. So bí nǹkan ṣe wọ́n burúkú níyẹn sìn ni Nàìjíríà lórí ilẹ̀ èdè wa yìí, Ọlọ́run nìkan ló lè bá a túnsẹ́.

À, ìpè fídíò dà, lórí WhatsApp mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú ìyàwó mi nígbà mí, mo tún máa ń ṣe ìpè fídíò pẹ̀lú, e, àbúrò mi tó wà ní Bauchi, e, mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú ẹ̀, tí mo bá fẹ́ rí mọ̀mí mi sójú, ṣó mo máa ń ṣe ìpè fídíò. Ìpè fídíò yẹn ṣe pàtàkì torí ó máa ń jẹ́ ko rí ẹni tó ń bá sọ̀rọ̀, àmọ́ mi ò kí ń ṣe bẹ́ẹ̀ likr ẹ́, láti máa bá everybody ṣe ìpè. Ẹni tó bá súnmọ́ mi dáadáa ni mo máa bá ṣe ìpè fídíò, bí ìyàwó mi àti ọmọ mi àti àwọn àbúrò mi ẹbí mi. Àwọn tí mo máa ń bá se ìpè fídíò niyẹn.

Ẹn, nǹkan tí a gbudọ̀ fi lé àwọn ọmọdé lọ́wọ́, òun ni nǹkan tí ò lè, nǹkan ìṣeré, nǹkan tó fi ń ṣeré, nǹkan tí ò lè pa wọ́n lára bí, bí razor blade, bí scissors kò yẹ ká máa fún wọn ní irú nǹkan bẹ́ẹ̀. Àmọ́, nǹkan ìṣeré bí toy, bí teddy, bí bó ti ẹ̀ jẹ́ kẹ̀kẹ́ náà ni, ehen. Ìyẹn la lè fi lé àwọn ọmọ lọ́wọ́ kí wọ́n máa fi ṣeré bí bọ́ọ̀lù. Nǹkan tí, nǹkan tí wọ́n lè fi ṣere tí ò lè fi pa wọ́n lára. Irú àwọn nǹkan bẹ́ẹ̀ ló yẹ́ ká máa fi lé àwọn ọmọdé lọ́wọ́. Pẹ̀lú oúnjẹ náà ni fún wọn lóúnjẹ wọn. But táa bá ti fún wọn lóúnjẹ, ó yẹ ká máa wọ́n woń bo ṣe ń jẹ. Torí àwọn mi ìgbà mí tí, tí oúnjẹ bá jábọ́ lọ́, lọ́wọ́, wọ́n á fẹ́ mu ní alẹ́ wọn tó máa jẹ. Ìyẹn la máa sọ wípé no ìyẹn ò dáa mọ́ jù dànù. Ó, ó mọ́ kó mími. So, irú àwọn nǹkan bẹ́ẹ̀ ló máa ń fẹ fún àwọn ọmọdé lọ́wọ́. Kì ń ṣe àwọn nǹkan tó wà very harmful ọ̀tọ́ wà very delegate bí phone to jẹ́ pé tó bá ti jábọ́ ó lè bàjẹ́, kò yẹ ká máa fún àwọn ọmọdé ní irú àwọn nǹkan yẹ̀n.

Nǹkan tí mo máa ń sọ fún ẹni tó máa ń ṣiṣẹ́ ní àkókò, tó máa ń ṣe nǹkan ní àkókò, òun ni encouragement. Mo máa ń yìn ni, mo máa yìn, mo máa dúpẹ́ lọwo ẹ̀, màá tún fún ní àmọ̀ràn pé ǹkan tó ń ṣe yìí máa ṣe bẹ́ẹ̀. Máa ṣe bẹ́ẹ̀, má relent, tẹ́ra mọ́ṣẹ́. So ko tie matter, nkan ti o ba ti n ri nisin, bo se n se nkan to daa yi ko matter but ọjọ́ kan ń bọ̀ tó jẹ́ pé, ọ̀lohun á gbé e pàdé iṣẹ́ rere, ẹni rere tó máa connect ẹ síbi tó jẹ́ pé yes, wa máa rí nkan tó dáa. So bó ṣe ń ṣe dáadáa yìí máa ṣe bẹ́ẹ̀ lọ. Má relent, má dẹ̀ wo ẹ̀yin, má ro pé ǹkan tó ń rí níbí bàyi ó kéré jù. Títorí bẹ́ẹ̀ mi ò ní máa ṣe iṣẹ́ ní àkókò tó wà dédé mọ́. Màá ṣe iṣẹ́ e lọ dáadáa bẹ́yẹ̀n ọ̀lohun maa ran ẹ lọwo. So irú ǹkan bẹ́ẹ̀ ni mo máa ń sọ fún ẹni tó bá ń ṣiṣẹ́ ní àkókò àbí ẹni tó máa ń ṣe ǹkan ní àkókò.

Wà nípa dídì irun àwọn obìnrin ló ń dirun, ọkùnrin ò kí ń, àwọn ọkùnrin ò ṣe bẹ́ẹ̀ ń dirun. Èmi báyìí mò máa ń gẹrun ni. Àmọ ìgbà kan wà tí mò ṣẹ̀ṣẹ̀ parí secondary school tí mo wá keep ìrun dáadáa. Mò dirun, àbúrò mi bá mi dirun, àbúrò mi bá mi dirun torí àbúrò mi mọ irun dídì. Ànd so àwọn obìnrin ló máa ń dirun. Ìyàwó mi ń dirun, ọmọ mi ń dirun, ọmọ mi obìnrin ò ń dirun. Àmọ níṣìǹyi gàn ọjọ́ ta bá ṣe parí one year birthday e, a tún gẹrun ẹ̀. So, irun e sese n wu ni nsinyi, ko ti bere si n dirun.

Àwọn nǹkan tó yí padà nígbà tí ẹ̀rọ ayélujára dé ò pọ̀, ò pọ̀. Number one, stress kúrò bẹ́ẹ̀, bí i ẹ̀rọ kọ̀m̀pútà báyìí, ó dá gidi gan níbi iṣẹ́, ó eliminate paperwork dáadáa. Ehen, àwọn nǹkan kan bí i, eh, solar ńsin, ó tún ti eliminate ariwo, ariwo generator tí ó bá sína àwọn nǹkan, eh, solar ni wọ́n máa ń lò. So, àmọ́ generator, generator náà dá ọ, kì ń ṣe pé kò da, but owó ti ènìyàn ń ná sí generator ó pọ̀. Generator máa ń bàjẹ́, generator máa ń lo epo, àmọ́ solar iná oorun ló máa ń lò. So, gbogbo àwọn ẹ̀rọ bẹ́ẹ̀ yẹn ó wà, wọ́n, wọ́n eliminate suffering dáadáa. Then ẹ̀rọ, ah, blender, mo ní blender kan bí i, tẹ́lẹ̀ la máa ń fi ọwọ́ a fi ń lọ ata, à máa gún ata. Àmọ́ nísìí, pẹ̀lú blender tí iná bá wà, akọ máa kó ata yẹn sínú blender ni fi í lẹ́ẹ̀kan, ó ti blend ẹ. So, ẹ̀rọ, ẹ̀rọ ayélujára, a-a-ayélujára ó, ó, ó, ó eliminate stress gidi nínú nǹkan tí gbogbo èèyàn ń ṣe lọ́wọ́lọ́wọ́ nísìí.

Àwọn iṣẹ́ mìíràn tí mo máa like àti kọ́ tí mo bá fẹ́ kọ́ṣẹ́ mìíràn. Number one òun ni iṣẹ́ barber, mo like iṣẹ́ barber. Nítorí iṣẹ́ barber ó máa ń jẹ́ kí, ó máa ń jẹ́ kí àwọn ènìyàn look nice and ó dẹ̀ máa n mú owo wa dáadáa. Iṣẹ́ ni tó jẹ́ pé o máa rí bí pé, kò, kò kì í ṣiṣẹ́, kò sí wàhálà ń bẹ àbí ko sowo nbe, owo nbe níbẹ̀ daada and ti eeyan ba mo iṣẹ́ yen se daada wa ma ri customer ni gbogbo ìgbà. So mo like iṣẹ́ barber. Secondly, iṣẹ́ tí mo tún like again tí màá le, tí màá like àti ṣe tí mo bá fẹ́ kọ́ òun ni iṣẹ́ fashion designer. Ká ní pé mo mọ fashion designer se ni, ma kan ma ra materials aṣọ ti maa ma ran aṣọ fúnra mi ni Ọlọ́run, màá máa rán aṣọ fúnra mi. So mo like iṣẹ́ fashion designer dáadáa pẹ̀lú iṣẹ́ barber. Mo tún like iṣẹ́ àwọn accounting. Computer science ni mo ka ìgbà mí mo máa regret pé kí ló dé tí mio fi ṣe accounting? Torí àwọn accounting wọ́n lè ṣiṣẹ́ ní bíkíbi. Wọ́n lè ṣiṣẹ́ ní any company, any, any agency, any parastatal ni accountant ti, ti ń ṣiṣẹ́. So irun àwọn iṣẹ́ tí èmi like àti ṣe ni ẹni tí mo máa máa kọ́ṣẹ́ mìíràn.

Well, àwọn, àwọn ẹ̀rọ tó ń fami wọ́n wà lọ́pọ̀lọpọ̀ níbí bí yìí. Láàkọ́kọ́, ilé tí mò ń gbé àti àwọn ilé tó wà ní agbègbè wa yìí, gbogbo wọn pata ni wọ́n ní bọ́ọ̀wọ̀. Bọ́ọ̀wọ̀ yẹn ẹ̀rọ ni. Ẹ̀rọ tó ń fami ni wọ́n ń rí sínú ilẹ̀. So, elek- iná electricity ni wọn dẹ̀ fi ń, ni wọn fi ń tan. Tí iná bá ti wà, wọ́n máa tan, wọ́n a ti connect ẹ̀. Tí wọ́n bá ti connect ẹ̀ tí wọ́n ń tan, a máa fami láti ìsàlẹ̀ lọ sínú tank. Tí tank yẹn bá ti tán, bá ti kún, a máa pa. Ẹ̀rọ ìfami mí ì tun wà tí àwọn oní block industry máa ń lò, ìyẹn, petrol ni wọ́n fi ń, ni wọ́n fi ń start ẹ̀. So, wọ́n á kọ̀ lọ síbi kan tí omi má ń kọjá, bí bridge, bí gutter tí omi ń kọjá dáadáa, wọ́n a fi pipe sínú ẹ̀, wọ́n a wá, wọ́n a wá start ẹ̀rọ yẹn. So, ẹ̀rọ yẹn a máa fami láti inú gutter yẹn, a máa fà á síbi tí wọ́n ti mọ block. So, irú àwọn ẹ̀rọ ìfami méjì tí èmi mọ̀ ni ẹ́ níbí bí yìí.

Nǹkan tí mo máa ń sọ fún ọ̀dọ́ tó bá bẹ̀rẹ̀ ìtọ́jú owó ni pé, ọmọ tẹra mọ́ṣẹ́, owó tó ń rí yìí máa save ẹ, torí owó, owó ní, owó ní wàhálà láti ní. Owó, owó máa ń ṣe very, o ṣòro láti rówó, kò dẹ̀ ṣòro láti na. So owó tó ń rí yìí, tó bá ń rówó tó dá ní àsìkò yìí, fi ṣe ǹkan tó dá. Má sọ pé, má ro pé bí owó yẹn a ṣe máa wà ní gbogbo ìgbà níyẹn, torí opportunity tí Ọlọ́hun fún ẹ ni. Èmi, mò ń lo ara mi as a, as an example. Ìgbà tí mò ń ṣiṣẹ́ ní school tí mo ní opportunity àti, àti wà ní free accommodation tí mò ń save owó, tí mò ń save, tó yẹ kí n máa ra ẹrù kalẹ̀, tó yẹ kí n máa ra ẹrù kalẹ̀. Mo kàn keep owó yẹn ṣá, mi ò mọ̀ ǹkan tí màá fi ṣe. Ìgbà tí MMM wá, Ponzi scheme kan, mo wá lọ fi owó mi sínú Ponzi scheme more than two hundred thousand. Titi di ẹni yi mio ri owo yen gba nísìn tí mo bá need two hundred thousand lọ́wọ́ níìsín, mo mọ̀ ǹkan tí mo lè fi ṣe honestly. So, ǹkan tí mo máa ń sọ fún àwọn ọ̀dọ́ tó ń ṣẹ̀ṣẹ̀ ń rí owó, tó ń ṣẹ̀ṣẹ̀ ń tọ́jú owó oun ni pé, any opportunity ti wóń bá ti rí, ti wóń bá ti rówó tó dá, kí wọ́n fi máa ṣe ǹkan tó dá ni. Kí wọ́n má na ní ìnakùná.

Àwọn ọmọdé ní agbègbè wa yìí wọ́n ń ṣeré gan-an ni ọ́. Ìsínyì gan-an wọ́n ń ṣeré. Ti mo ba jáde síta ema gbo bi won se n ke. Àwọn ọmọdé wọ́n ní eré titun, wọ́n ní ẹ̀kúnrẹ́rẹ́, wọ́n ń ṣe bojúbojú. Wọ́n a máa sá káàkiri, wọ́n a máa wẹ́ ẹnìkan tó, tó sá pamọ́. Àwọn eré mìí tun wa tó jẹ́ pé wọ́n a máa kó yèpẹ̀, wọ́n a máa kó yèpẹ̀, wọ́n a máa fi mọ lé, wọ́n a máa fi ṣe lé, wọ́n a máa. Èrè mì tun wa tó jẹ́ pé wọ́n a máa pàtẹ́wọ́ ni, wọ́n a máa pàtẹ́wọ́, wọ́n a máa ṣe, wọ́n a máa kọrin. Eré mìíràn tun wà tí wọ́n ń ṣe tó jẹ́ pé wọ́n ń gbá bọ́ọ̀lù, wọ́n máa ń gbá bọ́ọ̀lù káàkiri. So eré wọn pọ̀, lẹ̀kúnrẹ́rẹ́ tí wọ́n ń ṣe. Àní máa-- ìgbà mìíràn tí wọ́n bá tí ń ṣeré pá, a máa ń bá wọn sọ̀rọ̀, a máa ń, a máa ń kí wọn pé kí wọ́n má ṣe rí pá. Torí eré mìíràn tó jẹ́ pé wọ́n a máa gbéra pon yin wọ́n a máa sá. So eré wọn ń pọ̀ lọ, eré àwọn ọmọdé pọ̀ lọ́pọ̀.

Èmi ò tíì fún ẹni kankan ní ẹ̀jẹ̀ rí. Mo tie, mo tie like àti lọ ṣe dónà kí n lọ fún àwọn èèyàn ní ẹ̀jẹ̀ àmọ́ mi ò tí ì ní opportunity àti fún àti lọ donate ẹ̀jẹ̀ níbi kankan. Bóyá torí pé ẹni tó súnmọ́ mi ò tí ì ní dì ẹ̀jẹ̀ tó jẹ́ pé èmi ló máa jẹ́ ẹni tó máa donate fún un. Èmi ò tíì lọ ṣe rí.

Ìtajà ní àṣálẹ́ ó máa ń léwu gan ní ibi àwọn mi and ibi àwọn mi kò dẹ̀ túń léwu. Ewu ẹ ni pé alẹ́ ni àwọn olè máa ń ja àwọn tó máa ń tajà and alẹ́ ni àwọn kan máa ń fi owó tí ò da tó ń fi ń ra nǹkan. So àwọn nǹkan tí wọ́n máa ń tà ní alẹ́ kò yàtọ̀ sí eléyìí tí wọ́n ń tà ní ọwọ́ ọ̀sán. Ó kàn jẹ́ pé gbogbo àwọn nǹkan tí wọ́n ń tà ní ọwọ́ ọ̀sán yẹn wọ́n ò kí ń, wọ́n ò kí ń rí rú ẹrá bí i àwọn eh food items, food stuff, nǹkan oúnjẹ mímí wọ́n ò kí ń rí rà ní alẹ́. Nkán ti wọn maa ta lálẹ́ bi nkan ti wọn ta ni sobu ti wọn ta loju titi bi àwọn to n ta epo black market loru àwọn to n tounje ni alẹ́ fún àwọn ti wọn ki sounje nílé ti won lo jẹun ni òdò won. Iru nǹkan tí wọ́n ń tà lálẹ́ ni yen. Ó dẹ̀ máa ń léwu.

Nǹkan tí èmi máa ń wá nínú òṣìṣẹ́ tuntun, òun ni kí òṣìṣẹ́ tuntun kó má yàn olẹ́, kó má dẹ̀jẹ́ ẹni tó ń pa'rọ́, kó má dẹ̀jẹ́ ẹni tó jẹ́ pé olè ni, kó jẹ́ ẹni tó jẹ pé ó ń ṣiṣẹ́ dáadáa. Tí ènìyàn bá fún ní iṣẹ́ ṣe, ó máa deliver e kíákíá. Nǹkan tí èmi máa ń wá nínú àwọn òṣìṣẹ́ tuntun ni pẹ̀lú honesty, honesty àti diligence. Nǹkan tí mo máa ń wá dáadáa nínú àwọn iṣẹ́ tuntun ni yẹn.

O da ki àwọn odo lo sise ni ìlú òkèèrè, torí, ti àwọn odo ba joko si isale saa, si abúlé won, ti o si oppportunity, won maa waste saa, won ni maa, won ni lo akoko ti Olorun fún won láti fi sise dáadáa. So tí wọ́n bá ti lọ sí ìlú òkèèrè, opportunity pọ̀ n bi bẹ̀, wọ́n á lè lọ ṣiṣẹ́ tí wọ́n máa kó èrè oko délé, tí wọ́n máa send owó àti ìrànlọ́wọ́ sí òbí wọn tó wà nú ilé. So ko dá kí wọ́n kọ́ jókòó sí ẹ, ìsàlẹ̀ sílé bàbá wọn tí abúlé tí ò ní opportunity. Ó yẹ kó máa jáde, lọ síta lọ sí ibòmí torí ó máa jẹ́ kí wọ́n wà serious. Tan bá ti mọ̀ pé wọ́n wà jìnnà láti ilé, wọ́n máa wà serious. Ǹǹkan tó ń gbé wọn wá sí òkèèrè yẹn ni wọ́n máa fojú sí, wọ́n máa ṣe.

Àwọn eré ìdárayá tí èmi fẹ́ràn òun ni eré bọ́ọ̀lù. Mo máa ń gbá football, mo de máa ń ṣe skipping. Àwọn eré ìdárayá tí mo fẹ́ràn niyen ẹ̀ẹ̀kẹta wá ni ìwẹ̀, ìwẹ̀ lílù ní swimming pool. Mo like atí máa swim. So àwọn eré ìdárayá tí èmi fẹ́ràn láti máa ṣe niyen.

Àwọn ìṣòro ibi iṣẹ́, ènìyàn láti wà very patient, suuru ló máa ń gbà àti pé ènìyàn láti tẹra mọṣẹ́. So, mi ṣàlẹ̀ ṣiṣẹ́ para mi. Ǹkan tí mo máa ń ṣe ni pé tí ìṣòro, tí àwọn ìṣòro yẹn bá ti wà níbi iṣẹ́, a máa gbéra dì nínà tá a máa ṣe. A máa ṣe ní tó jẹ́ pé kò ní sí, eh, ìpara kankan. Àmọ́ eléyi tí, ìwọ̀n tí mo lè ṣe, ìwọ̀nba eleyi tí mo lè ṣe lọ́jọ́ náà ni mo máa ṣe. Tó bá ti ṣẹ́ kù fún ọjọ́ kejì, a tún máa padà wá títí táa fi parí rẹ̀.

Nǹkan tí òtítọ́ inú túmọ̀ sí òun ni, nǹkan tó mọ̀ pé eléyí ó dá ẹ lójú pé, bóyá nǹkan tó da tàbí nǹkan tí ò da ni tí ènìyàn bá ṣe. Tí ẹni tó bá rí ẹni titiẹ́ tó ń ṣe nǹkan tí ò da, ìwọ mọ̀ pé nǹkan tí ẹni yìí n ṣe kò da. Kò yẹ kí n side ẹ. Nítorí náà nkọ́, o ti mọ̀ pé nǹkan tó ń ṣe yẹn ò da, ó wà nínú ọkàn ẹ. Òun ní ó máa jẹ́wo òotó fún. Wàá so òótọ́ fún, wà á pè, wà á so òótọ́ fún pé nǹkan tí ẹni yìí ṣe yìí kò da. Emí ọ̀ dẹ̀ le side ẹ láti máa ṣe.